Rírin ìrìnàjò mi lọ sí ibi iṣẹ́, ah! Ò ní agbára díẹ̀ nítorí, nítorí wípé ibi iṣẹ́ mi nà ẹsẹ̀ díẹ̀ sí ibi tí mò ń gbé. Mo máa ń kúrò ní ilé ní bíi dédé agogo méje òwúrọ̀ láti lè gbé táxí tàbí cab dé àwọn ibi tí ó yẹ kí n tí gbé ọkọ̀. Màá kókó gbé táxí dé ibi ibùdókọ̀ kan ọkọ̀ kan ní òwúrọ̀, màá sì ti ibẹ̀ gbé táxí mìíràn dé ibi iṣẹ́. Nígbà mìíràn tí n bá fẹ́ ṣe irú àwọn wàhálà wọ̀nyí, mo máa ń wọ Uber tàbí Bolt tí ó máa gbé mi dé ibi iṣẹ́. Ṣùgbọ́n eléyìí ó wọ́n díẹ̀ ó sì máa ń tí bá fẹ́ ṣe ètò owó ní iwọ̀nba láti na owó ní iwọ̀nba, eleyii máa ń gba owó gidi lọ́wọ́ èèyàn. Nítorí eléyìí ló jẹ́ kí n wá máa ń wọ mọ́tò ní kélekèlé, ìyẹn cáàbù. Ibi iṣẹ́ mi nà ẹsẹ̀ gan ni sí ibi tí mò ń gbé. Láti ibùdókọ̀ kan sí èkejì. Àkọ́kọ́ jí ní òwúrọ̀, múra ibi iṣẹ́ jẹun, ṣètò àti bó sí ojú ọ̀nà lọ sí ibi iṣẹ́. Màá wọ ọkọ̀ dé ibùdókọ̀ kọ̀ọ̀kan, láti ibẹ̀ màá tún wọ ọkọ̀ mìíràn dé ibi iṣẹ́, màá tún tún rí ọkọ̀ mìíràn tí ó máa gbé mi ní ibẹ̀. Ibi kẹta yìí ni mo ṣè ti máa n wá wọ ọkọ̀ ibi iṣẹ́ mi, màá sì fi ẹsẹ̀ rìn dé àwọ inú ibi iṣẹ́. Ìrìnàjò ibi iṣẹ́ ó, ó na ẹsẹ̀ ó sì pon dandan láti tètè jí ní òwúrọ̀ kí n má bàá máa pé dé ibi iṣẹ́ ní ọ̀pọ̀ ìgbà. Eléyìí ló jẹ́ kín màá tètè ń jí láti rìnrìnàjò ibi iṣẹ́ nítorí ó na ẹsẹ̀. Ní àwọn ìgbà mìíràn tí mi ò bá fẹ́ ṣe wàhálà àti máa rìn káàkakiri wọ ọkọ̀ kan sí èkejì, tàbí nígbà mìíràn tí kò bá sí ọkọ̀ púpọ̀ ní ojú ọ̀nà tàbí tí òwọn gógó epo bá wà, eléyìí máa jẹ́ kí ọkọ̀ tó wà lọ́jú onáà kí ó sòwọ́n tàbí kí owó ọkọ̀ kí ó gbé léèké síi. Kí ni ó ṣe máa ń, eléyìí ló ṣe máa ń jẹ́ kí n fi ìgbà mìíràn gbé Bolt. Nítorí eléyìí ọ kan kìí ṣe wípé ó máa jẹ́ kí n tètè dé ibi iṣẹ́ nìkan tàbí ṣùgbọ́n ó máa fún mi ní ìrọ̀rùn àti ìfọ̀kànbalẹ̀, ó sì máa yára láti dé ibi iṣẹ́. Ìrìnàjò ibi iṣẹ́ kò máa ń rí bákan tí mo bá gbé ọkọ̀ láti ibi kan sí èkejì nítorí ọ̀pọ̀ ìgbà àwọn èèyàn máa ń dúra, nítorí ọ̀pọ̀ ìgbà àwọn èèyàn máa ń dúra láti wọ inú ọkọ̀. Eléyìí sì jẹ́ lè jẹ́ kí aṣọ mi kí ó ti rún tàbí kí ó dọ̀tí nígbà mìíràn kí n tó dé ibi iṣẹ́. Eléyìí ni mo fi máa ń fẹ́ láti wọ ọkọ̀ èyí tí ó jẹ́ tí à ń pè ní Bolt nítorí ó máa ṣe èmi nìkan nínú rẹ̀, kò sì ní sí hílàhílo tàbí ìsàré sókè, sàré sódò kí ó tó di wípé mo dé ibi iṣẹ́. Ṣùgbọ́n àwọn ọkọ̀ gbogbo ènìyàn, ìyẹn àwọn ọkọ̀ tí a máa ń dúra wọ̀ lè máa jẹ́ kí aṣọ kí ó rún nígbà mìíràn tàbí kí aṣọ kí ó dọ̀tí nítorí olúkalúkú á fẹ́ dúra láti wọ inú ọkọ̀ yìí. Àgagà ìgbà tí òwọn gógó epo bá wà tí kò sí epo níta tàbí tí àwọn ọlọ́kọ̀ fi owó lórí ọkọ̀ wọn tí ó sì sí ọkọ̀ púpọ̀ níta, eléyìí máa jẹ́ kí àwọn ènìyàn máa dúra láti wọ̀ ibè. Ó sì máa jẹ́ kí aṣọ dọ̀tí tàbí kí aṣọ rún ìgbà mìíràn gan bàtà lé já. Nípa báyìí, mo máa ń fi fún ara ni láti wọ ọkọ̀ tó máa jẹ́ èmi nìkan nínú rẹ̀, ìyẹn bí Bolt tó lè fún mi ní ìfọ̀kànbalẹ̀. Ìyẹn ni àgàgà ní ọjọ́ ajé, àgàgà ní ọjọ́ ajé ni mo máa ń wọ ọkọ̀ Bolt wọ̀nyí. Ṣùgbọ́n bí i Friday, ìyẹn àti Thursday, mo lè wọ ọkọ̀ gbogbo ènìyàn.